Irú bàtà tí mo máà ń wọ̀ ni àwọn bàtà tí ó jẹ́ wípé ó máa ń ní okùn tí a máa fi só tó máa ń ní okùn lẹ́yìn. Irú àwọn bàtà yìí ó máà ń jẹ́ kó yí ó ṣe é gbé fún mi nítorí wípé mo fẹ́ràn kí bàtà dúró dáadáa ní ẹsẹ̀ mi. So bàtà olokùn tí ó ní okùn tá lè fi só ò ní irú bàtà tí mo máà ń wọ̀ mo sì fẹ́ràn rẹ̀ gidigidi torí gbogbo ìgbà tí mo bá wọ̀ a máa dẹ̀mí lọ́rùn láti máa gbe.

Mo máa ń dàhun ǹ dáhùn foonu fóònù ní ibi iṣẹ́ tí a bá pè mí, màá ma bọ́ síta nítorí wípé mi ò fẹ́ kí ìdíwọ́ wà fún àwọn tí alábàjọ́ ṣíṣẹ́ mi tókù. Bí mo ṣe má n dàhùn fóònù mi ni wípé tí ó bá ti ríìngì, màá bọ́ síta, màá lọ gbé, màá bá ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ níta kí n tó wọlé. Bí mo ṣe má n dàhùn fóònù ní ibi iṣẹ́ ni èyí.